Kí ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù? Ṣé mọ̀ nǹkan tó pè ní cake àbí? Máa ni máa ṣe sọ. Cake, odùn bí cake. Mo nífẹ̀ẹ́ àkàrà tó pẹ́ ní cake. Mi mọ Yorùbá, mí tí ẹ sure pe Yorùbá ẹ wà cake, but ó máa wà, àkàrà kan, something àkàrà sha. But mo ní o nífẹ̀ẹ́ cake kan n, ju gbogbo àkàrà lọ.

Ṣé mo máa ń wọ ìbọwọ́? Nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń wọ ìbọwọ́, but nígbà tí mo máa rìn àbí mo mú ìṣe nǹkan, mi kì í wọ ìbọwọ́, mi kì í ṣe obìnrin tí mo máa wọ ìbọwọ́ káàkiri. But nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo máa wọ ìbọwọ́. In case tì, anytime tí mo bá fẹ́ fi ọwọ́ mi sínú nǹkan tí kò dá àbí anytime tí mo fẹ́ fi ọwọ́ mi sínú nǹkan tó máa bá ọwọ́ mi jẹ, màá wọ ìbọwọ́.

Kí ni ìgbádùn mi? Kí n máa ṣiṣẹ́, kí n lọ sí party ni ìgbádùn títè mi. Kí n jẹun dáadáa, kí n dè mú, kí n dè mú ẹlẹ́rìndòdò, kí n, kí n lọ sí party, kí n jẹ oúnjẹ gidi, kí n jẹ ẹran, kí n mú ẹlẹ́rìndòdò ni ìgbádùn mi. Ah! Tí mi o bá ṣiṣẹ́ ní kókó ṣá, ìgbádùn mi ti mó máa jẹun.

Báwo ni mo se máa ń lo àkókò pèlú òbí mi nígbà tí mo bá ń ṣiṣẹ́, mi lè bá àwọn òbí mi ṣe kiní púpọ̀ ṣà, but ní alẹ́, ní alẹ́ tàbí ní aré ọ̀sẹ̀ tàbí ìparí ọ̀sẹ̀, mo máa ń bá wọn ṣọ̀rọ̀.

Máa sọ pé nígbà tí mo wà ní school, ìgbé ìgbéyẹwò ìparí ó máa ń le gan, ó máa ń le gidi gan. Kò tí kò tí ẹ ṣi, kí ṣe pé mò ń ṣeré àbí mò ń ṣe nǹkan máa, mo gbọdọ̀ kàwé, mo gbọdọ̀ mọ̀ kíni yẹ dáadáa. So ìgbéyẹwò ìparí ó máa ń le gan, ó máa ń le láti ṣe. So mo máa ń try best mi ṣa.

Mi ní, mi rili ní àwọn alábàáṣiṣẹ́ pọ̀ bẹ́ẹ̀yen, ṣó mi lè sọ bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú wọn. Nítorí pé èmi nìkan ni mo wà níbí iṣẹ́, èmi nìkan àti ọ̀gá mi, but ọ̀gá mi ò sí around, so, mi o lè sọ pé báwo ni ìbáṣepọ̀ èmi àti àwọn alábáṣiṣẹ́ pọ̀ nígbà tí mi ní àwọn alábáṣiṣẹ́ pọ̀

Ọkọ̀ ojú irin tí ọ̀yìnbó máa ń pè ní train, rárá mi, mo máa ń rí i dáadáa. Wọ́n máa ń kọjá nígbà tí a bá lọ sí ọjà nítorí pé ibíbàyii àti ẹ kí n respect àwọn kìnnìún nítorí pé àwọn ọjà wọ́n máa ń gbin nǹkan sórí railway yẹn. Ẹ̀hẹn. So, nígbà tí mo wà nínú ọkọ̀, nígbà tí mo lọ sí Yaba, mo rí ẹ̀ẹ̀yọkan tó kọjá báyìí. À, mi tí wọ̀nú ẹ̀, but mo ti rí rí. Mi tí ń rìn pẹ̀lú ọkọ̀ ojú, ojú, ojú irin rí but mo ti, mo ti rí rí ṣá.

Ṣé mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn. Báwo ni èèyàn ṣe máa ń kọ àwọn kíni tó máa ń pa lẹ́rìn-ín so? Ó ṣọ̀wọ́n gan. So, mo like àwọn, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn nítorí pé wọ́n máa ń pa mi, wọ́n máa ń mú inú mi dùn. So, báwo ni mo máa ṣe, mi ṣe like wọn? Mi understand e.

Normally, mo máa ń try láti, mo máa ń try láti, ehm, avoid àwọn ìdènà níbi iṣẹ́ mi, ní oko mi. Mo máa ń try láti avoid wọn gídígun. Mo máa ń try láti avoid wọ́n. The one tí mi le avoid ni iná tí NEPA bá mú lọ́nà, kò kìn ṣe fault mi. So.

Kí ni ìlànà òpó lọ́wọ́ mi? Business wa, ko wa ko need ipò lọ́wọ́ nítorí pé a ti ní kọ́sítọ̀mà awa lama máa ń ta nǹkan, kò kí ṣe pé a ní èèyàn tó máa wá ra. So àwọn èèyàn ló máa ń polówó ara wọn síwa. So mi ò lè sọ bóyá a máa polówó kiní mi.

Ṣé mo máa ń tẹ̀lé òfin ìyára oko? Màá sọ pé bẹ́ẹ̀ ni. Nítorí pé kò sí ǹkan kan tí a mọ̀ nípa ọkọ tí a kìí ṣe. Mọ́ dà sir máa sọ pé. Happy new year sir. Mo máa sọ pé bẹ́ẹ̀ ni.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun, mi kì í pè oníbàárà rárá. Báwo ni màá ṣe bu gbé oníbàárà? Mi kì í pè oníbàárà. Tí mo bá rí ẹnìkan níwájú mi nìkan ni mo máa ń fún ọ ní ikán, but mi kì í pè wọ́n lára. Ṣó mi oo lè sọ pé mo máa ń pe àwọn oníbàárà sórí rárá mi kì í pè wọ́n.

Èso, èso wo ni mo fẹ́ràn jù? À, èso tó máa ń pè ní pineapple mo fẹ́ràn jù nínú gbogbo àwọn èso. Èso pineapple mo máa ń, mo máa ń jẹ. Mo fẹ́ràn pineapple, coconut, àgbọn, ẹ̀hẹ̀n àgbọn tàbí ọsàn mo fẹ́ràn jù nínú gbogbo àwọn ọsàn, nínú gbogbo àwọn èso.

Ṣé o máa tan ìkíni lórí fóònù mi? Rárá mi kì í tan ìkíni lórí fóònù mi. Mi, mi le, mi le ṣe àpérẹ́ tó pọ̀ gan but lóro kan mi kì í tan ìkíni lórí fóònù mi. Uff.

Ṣé mo fẹ́ràn láti lọ sí etíkun àbí ṣe mo fẹ́ràn lọ sí etíkun? Rárá, nítorí pé mi mọ ǹkan tó ń jẹ etíkun, mi ò lè sọ pé bẹ́ẹ̀ni mo máa ń lọ sí etíkun, but màá sọ pé rárá mi ò fẹ́ràn láti lọ sí etíkun, etíkun, yeah etíkun.

Ṣé mo máa ń tọ́ ṣe ìtọ́jú àwọn ọjà? Mo gbọdọ̀ ṣe ìtọ́jú àwọn ọjà nítorí pé eeyan kan ò ní ra ọjà tó ti bàjẹ́, ṣó mo gbọdọ̀ ṣe ìtọ́jú ọjà. Irú ìbéèrè wò léléyi. Bye. So, màá kan sọ pé mo máa ń tọ́jú àwọn ọjà nítorí pé bí, bi e je kí n ṣe àpeẹrẹ pẹ́lú aṣọ níìsínyi, a lè ta aṣọ tó, tó ti dọ̀tí tàbí aṣọ tó ti rú tàbí no, a lè ta aṣọ tó ti a kọ màlò. So, a tàbí aṣọ, aṣọ tó ti, tó ti ya, mhm. So, a gbọdọ̀ ṣe ìtọ́jú àwọn ọjà. Ẹni ibi kí bí iṣẹ́ tí o bá ń ṣiṣẹ́, a gbọdọ̀ ṣe ìtọ́jú àwọn ọjà.

Kí ni àwọn èrò mí fún iṣẹ́, iṣẹ́ ọjọ́ iwájú? Kí ni àwọn èrò mi? Mo, ńkọ́ tí mo believe ni pé tí a bá ṣiṣẹ́ dáadáa níìsín, ọjọ́ ọ̀la má, àwọn iṣẹ́ ọjọ́ ọ̀la máa rọrùn fún wa. Tí a bá ṣiṣẹ́ dára, tí a bá ṣiṣẹ́ dára níìsín, tí a bá ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ara wa níìsín, ọjọ́ ọ̀la máa rọrùn fún wa. Ńkọ́ tí mo mọ̀ ni.

Ṣé etí, etí mi dára? Bẹ́ẹ̀ni, etí, etí mi ó dára. Mi le, mi le sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀, but ní ọ̀kan, etí mi dára gan. Etí mi dára.

Báwo ni mo ṣe máa ń gba iyì? Mo máa ń gba iyì, mo máa ń, mo máa ń fún wọn lówó, ẹnhẹn. Báwo ni mo ṣe máa gba ìyìn? Me o understand question yí daadaa but máa sọ bí mo ṣe, bí mo ṣe rò. Báwo ni mo ṣe máa gba iyì? Mo máa ń, ẹni tí ó bá ń yín mi nítorí pé iyìn níbí bàyí ni kí ẹèyàn máa praise ẹ. Ẹnhẹn. Mo máa ń fún, máa fún ènìyàn lówó nítorí pé orí mi, mo máa wu igba yẹn. So báwo ni mo ṣe máa gba iyì?

Ṣé mo máa ń di ọjà àbọ̀ nígbà tí mo bá, mo bá wà nínú oko? Rárá, ọjà wa a lè ṣe ní àbọ̀ àbí ní kékeré, a lè ṣe rárá níbẹ̀ ní ọjà wa. So mí lè sọ pé a máa ń, mo máa ń di ọjà àbọ̀, só rárá a lè, mi, mí lè ṣe bẹ́ẹ̀

Ṣé mo ti fún ní ẹ̀jẹ̀ rí? Question ni ó, mi ò mọ, mi sure ọ bo ya ẹ mọ nǹkan tí ẹ ń sọ rárá. Torí pé question ni ò make sense rárá. Se, se mo ti fún ní ẹ̀jẹ̀ ni, ẹ̀jẹ̀ rí. This question ni ó, kò ti ẹ́ni meaning rárá. Question tí máa bẹ ni, ṣé mo ti fún ẹni kan ní ẹ̀jẹ̀ rí àbí ṣé mo ti fún eyàn ní ẹ̀jẹ̀ rí? And, and bem, ìdáhùn ẹ ni wípé mi ti fún anybody ní ẹ̀jẹ̀ rí. So mi ti fún anybody ní ẹ̀jẹ̀ rí. Mi fún anybody lẹ́jẹ̀ rí rárá.

Ṣé ojú mi dára? Bẹ́ẹ̀ni, mo lè ríran dáadáa, mi, mi kì í lo glasses àbí tàbí àwọn, àwọn igò ojú, so ojú mi dára gan. Mi ò lè sọ pé gan da-dára dára o, but ojú mi dára ṣá. Mo ṣà, mo dúpẹ́ fún Ọlọ́run pé ojú mi o, nkankan ṣe ojú mi ṣa, but ẹ bẹrẹ pé ṣe ojú mi dára, màá sọ pé "bẹ́ẹ̀ni, ojú mi dára gan.

Ìgbà mélòó ni mo máa ń ṣe wò ímélì mi? Mo lè yẹ ímélì mi, ímélì mi wò bí i ẹ̀ẹ̀mẹ́ta, ẹ̀ẹ̀mẹ́ta lọ́jọ́, ẹ̀ẹ̀mẹ́ta ló ní lọ́jọ́ kan. Nítorí pé mo lè ní e-mail mi, mo lè ní e-mail láti anybody. Mi ò dẹ̀ ní rí i sórí phone mi, só ma need láti máa ṣe ímélì bí i ẹ̀ẹ̀mẹ́ta ní ọjọ́ kan. Só bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ímélì mi bí i ẹ̀ẹ̀mẹ́ta lọ́jọ́ kan.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó mi? Màá sọ pé nínú àpò owó mi, owó lọ́n ló máa ń, ló máa ń bẹ. Mi ní anything besides owó. Owó, n ó dà pé purse, wọlé tó máa ń bẹ ẹ́, nínú àpò ìyàn wọlé tó máa ń bẹ ẹ́, so owó àti purse, purse kékeré kọ́ ló máa ń bẹ, ẹ̀ bẹ́ẹ̀ ni.